Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ìdánì lórí kọ̀mpútà mi dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ igbà ni mo máa ń gbé kọ̀ǹpútà mi tí mo ní màá máa ṣeré lórí rẹ̀. Nígbà mi, mo tún máa ń fi fóònù mi ṣeré ìdánì náà. Nítorí náà, mo máa ń ṣeré ìdánì dáadáa.